Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí etíkun. Nítorí afẹ́fẹ́ tó máa ń fẹ́ bẹ̀, ó máa ń tutù yẹ́lẹyẹ́lẹ́, ó sì máa ń mú inú mi dùn, ara mi máa ń yá gágá, màá sì máa dunnú tí mo bá wà ní etíkun, màá máa bá àwọn ọ̀rẹ́ mi ṣeré.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́ kútù, mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ohùn ìrẹ̀lẹ̀ nítorí pé àwọn ni wọ́n fẹ́ ra ọjà tí mò ń ta. Láìsí àwọn mi ò lè ta, gbogbo ọjà mi ó sì bàjẹ́. Nítorí náà mo máa ń tọ́jú wọn dáradára, mo sì máa ń pọ́n wọn lé.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera púpọ̀. Mo máa ń jẹ àwọn oúnjẹ tó jẹ́ ohun asara lóore nítorí pé ohun asara lóore ni gbogbo ọmọ kékeré nílò. Àwọn oúnjẹ tí mo máa ń jẹ tó máa ń sára lóore òun ni bíi ẹ̀fọ́, àmàlà, mọ́ímọ́í, ewédú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mo ní ìwà ìṣòwò tó dára púpọ̀ nítorí pé mo máa ń ṣe àwọn oníbàárà mi dáadáa, mo sì máa ń yọ̀ sí wọn. Mo máa ń mú inu won dùn látàrí pé mo máa ń fún wọn ní ọjà tó dára àti ọjà tó péye.

Tí mo bá ti jí ní òwúrọ̀, ma kọ́kọ́ lọ fọ ẹnu mi. Lẹ́hin ìgbà tí mo bá fọ ẹnu mi tán, ma ṣe àluala, ma wá kínrun. Tí mo bá kínrun tán, ma bẹ ọlọ́run fún gbogbo nǹkan tí mo ń fẹ́ lọ́jọ́ náà. After tí mo bá bẹ ọlọ́run tán, ma wá ṣèṣẹ̀ ṣe eré igagbà, ma ṣe exercise, eléyì tí àwọn olóyìnbó máa ń pè ní exercise. Tí mo bá ṣe exercise tán, ni ma ṣe sé jẹ.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ní ẹ̀ẹ̀kan abí e méjì. Ọjọ́ àla kọ̀ko ti mo kọ́ko rìn pẹ̀lú ọkọ̀ ojú irin, mò ń lọ láti Ìbàdàn sí Èkó ni. Ọjọ́ náà, mo fẹ́ lọ ṣe họliday lọ́dọ̀ ẹ̀gbọ́n mi o. Mo bá sì sọ pé kí n gun ọkọ̀ ojú irin, mo bá gun ọkọ̀ ojú irin, mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù púpọ̀. Mo ní bí máàrùn ún wọn. Mo ní ìkan tó jẹ́ pé aláwọ̀ funfun ni, mo ní ìkan tó jẹ́ pé aláwọ̀ dúdú ni, mo sì ní ìkan tó jẹ́ pé aláwọ̀ pupa ni. Àwọn aṣọ òtútù mo máa n fẹ́ràn láti mọ wọ̀ wọ́n tó bá ti di igba òtútù nítorí pé wọn a kún ìjẹ́ kí ótutù mọ́ ni.

Mi o mọ pa òfin ìyàwó ọkọ nítorí pé mi ò tí ì ní ọkọ. Tí mo bá ti ní ọkọ, òun ni màá mon pa ofi ìyá ọkọ. Mà sí ri dájú pé, mò ń tẹ́lé àwọn òfin náà nítorí pé, yió di kú ìjàmbá ojú pópó kò sì ń jẹ́ kí àwọn èèyàn farapa.

Bẹ́ẹ̀ni, máa ń ka ìwé lọ́pọ̀lọpọ̀. Iwe pupo ni mo máa ń ka. Mo máa ń ka àwọn ìwé òyìnbó àwọn aláwọ̀ funfun. Mo máa ń ka ìwé Yorùbá eleyi to jẹ́ èdè abínibí mi. Mo nífẹ̀ẹ́ iwè kika.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ àlùpùpù dáadáa. Alùpùpù mo máa ń wọ̀ lọ sí ibikíbi tí mo bá ń lọ tó bá jìnnà ti mi o si lè fẹsẹ̀ rìn. Alùpùpù ó yára láti wọ̀, osì tún dínwó. Alùpùpù mo wọ̀ wá nígbà tí mo ń bọ̀ wá sí ilé ẹ̀kọ́, ohun náà sì máa ń wọ̀ lọ tí mo bá ń padà sí ilé.

Bẹ́ẹ̀ni, mo màá wọ fìlà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ara àṣà Yorùbá ni kí ẹ̀yàn máa wọ fìlà lórí aṣọ. Mo sì nífẹ̀ẹ́ kí ń máa gbé àṣà Yorùbá lárugẹ. Ní fún díẹ̀ eyìí, gbogbo aṣọ tí mo bá ń wọ̀, mo máa wọ fìlà sí i.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi òhun ni yàrá àgbàfẹ́. Ibi bẹ́ẹ̀ ni mo nífẹ̀ẹ́ jù nítorí pé ẹ̀rọ amúlétutu wà níbẹ̀ ó sì mọ́ n fẹ́ẹ́lẹ́lẹ́lẹ́, ooru o ìkí mú níbẹ̀. Ìnú mi sì mọ́ n dun tì mo bá ti wà níbẹ̀. Mo nífẹ̀ẹ́ kí n má wà ní inu yàrá.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìdáàbòbò òrún bọ̀ tí mo bá ti ń jáde. Ó ti ètò àsìkò sìn, àsìkò, ẹh, àsìkò búláwà, tí òrún sì máa ń mú gan nítorí léèli. Tí mo bá ti ń jáde, mo máa ń wọ ìdáàbòbò òrún.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń yá àwòrán dáradára. Kódà ẹ̀bùn mi ni kí a máa yá àwòrán. Mo máa ń ya àwòrán pupo. Gbogbo àwòrán tí wọ́n bá rí mo máa ń yà. Ìbáà se eyan, Ìbáà se ẹranko, Ìbáà se ilé, Ìbáà se ọkọ̀, gbogbo àwòrán mo máa ń yà. Mo nífẹ̀ẹ́ àwòrán.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ohun mo máa ń wọ̀ lọ jáde tí mo bá ti fẹ́ lọ sínú òhún. Ó ti ẹ̀ tó àsìkò wọ̀nyí tó òrún máa ń ràn gan, tó òrún máa ń ràn gan. So mo ní gíláàsì tí mo máa ń wọ̀ nítorí pé òrún máa ń tàn sí mi ojú púpọ̀. Mi ò sì fẹ́ràn rẹ̀. Mo sì máa ń wọ gíláàsì náà láti fi dáàbò bo ojú mi lọ́wọ́

Ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ju òun ni ẹ̀bùn oúnjẹ àti owó. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ lẹ́bìn pa tí wọ́n kò sì rí ǹkan jẹ, mo sì fẹ́ràn láti máa múnú àwọn ènìyàn dùn. Ẹni tí ó bá rí oúnjẹ inú re à dùn, gbogbo bàbá wọn ni pé tí ìṣẹ́ bá ti kúrò, tí ẹbí bá ti kúrò nínú ìṣẹ̀, ìṣẹ̀ ti ṣè.

Mo máa ń gbọ́ ìró àwọn oníbàárà mi lọ́nà púpọ̀. Alákọ̀ọ́kọ̀ bẹ́ẹ̀, mo máa ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn láti bèrè ìró wọn nípa ọjà tí mò ń ta, bóyá ọjà náà ò dára àbí ó dára, bóyá ó dùn mọ́ wọn nú àbí ó dùn mọ́ wọn nú, bóyá òwò rẹ̀ gara àbí ò gara.

Mo máa ń jẹ oúnjẹ alẹ́ ni aago mẹ́sàn-án nítorí pé ní aago mẹ́jọ méje màá lọ kírun mọ́ńgòrìlú, ní aago mẹ́jọ màá lọ kírun ìṣái, tó bá ti wá kírun ìṣái tan, mo máa wa ṣeṣẹ́ jẹ oúnjẹ alẹ́ ní aago mẹ́sàn-án.

Bẹ́ẹ̀ni, ẹ̀yìn máa ń fọ́ mi gan nítorí ìgbà mìíràn tí mo bá lọ sí ilé ìwé tí mo ti ṣiṣẹ́ pọ̀jù àbí tí mo ti rin ọ̀nà jíjìn nítorí pé mi ní owó ọkọ̀. Ì torí náà ẹ̀yìn máa ń fọ́ mi gan ní ọ̀pọ̀ ìgbà mọ̀sì máa ń lo ẹwà àìkẹ́ láti fi wọ ẹ̀yìn mi kí n lè bá, kí a lè bá tù.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn ará àdúgbò mi dára dára, gbogbo wọn sì ni mo máa ń bá sọ̀rọ̀ tí asì jọ máa ń ṣeré papọ̀. Mo sì nífẹ̀ẹ́ wọn púpọ̀ nítorí pé àwọn ni wọ́n máa ń rántí mi, wọ́n sì máa ń kí mi nígbà òjò àti nígbà ẹ̀rùn, ìgbà tí ò sí ǹkan kan àti ní ìgbà tí ǹkan wà, ìgbà tí ebi ń pamí àti ìgbà tí wọn.

Mi ò kùn fi kọ́kọ́rọ́ mi sí ibi kankan. Mo máa ń di kọ́kọ́rọ́ mi mú kiri ni, gbogbo íbí ti mo bá lọ mo mọ́n mú kọ́kọ́rọ́ mi dani lọ. Kọ́kọ́rọ́ mi ò sí sọnu rí, kò sì le sọnà. Nítorí pé mo mọ́n ń tọ́jú rẹ dáadáa sí àpò mi. Mo, mi ò le jẹ kí kọ́kọ́rọ́ mi sọnu. Mi ò sí lè fi lẹ́ sí ibi kankan.

Bẹ́ẹ̀ni, wọ́n ń gba íméèlì àìwúlò. Eléèyi ti mi ṣie kùnsíwò ń gbá mi. Íméèlì tí mo bá ti ripé íméèlì àìwúlò ni mío kinsíwò, màá sì rara fílẹ̀. Wọ́n pọ̀ lórí íméèlì mi púpọ̀ bá òun yanturu tí mi ò tíe yẹ wo tí mò ń ṣi ti,

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi tí mo bá ti ṣe wà lájú, ọ̀nà tí orí máa ń fọ́ mi bá un, tí ó ṣe rẹmi. Ọ̀pọ̀ ìgbà mìíràn mi ki lo òògùn ṣe orí fífọ́ mi tí ó sì fi lọ. Tí mo bá ti sun, tí mo bá sì ti ní ìsìn mi, tí mo bá sì ti jẹun, orí fífọ́ náà yóò lọ láì lo ohunkóhun.

Èmi kì yóò bínú, èmi kì í bínú, mi ò sì kùn báyan jà. Nítorí pé ìyànjẹ jẹ́je le mi, kò sí ǹkan tó le ṣe tó le bí mi ninú. Makàn ma wọ̀ oo báyii náà ni pé, ìwọ lo mọ̀, màá sì dárí jọ̀, gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ́ mi, màá fi ọ́ sílẹ̀ ni, mi ò kì í bínú at all.

Mo máa ń tọ́jú ekanna mí dáadáa. Mo máa ń fọ̀, mo sì máa ń gé. Mo máa ń jẹ́ kí ó wà ní kúrú, mi kò ní jẹ́ kí ó gùn jù, nítorí tí ìganran bá gùn jù, ó máa ń kó àwọn ìdọ̀tí àìfojúrí kan. Nítorí náà, mo máa ń gé ekanná mi, mo sì máa ń jẹ́ kí ọ̀wọ mi máa tó ní tó ní. Bí mo bá ti ṣeré níta tán kí n tó wọlé, màá.